Ìdílé mi ò ní orin pàtàkì kan tí a máa ń kọ. Gbogbo orin tó jẹ́ ti orin Krìstẹ́nì ni a máa ń kọ. Ẹ̀yi akọ́bí lóde máa ń kọ́kọ́ gbe orin yẹn, àti àbí gbẹ̀yìn.

Ọ̀pọ̀lọpọ̀ ǹkankan ló ti padà láti ìgbà tí ẹ̀rọ ayélu padà ti dé. Bíi ká máa kọ lẹ́tà, àwọn èèyàn o kì n kọ lẹ́tà mọ̀, típé bi ká máa rin ìrìnàjò tí a bá fẹ́ jíṣẹ́ fún ènìyàn tàbí tí a bá fẹ́ sọ fún ènìyàn nípa ǹkan tí ó ṣẹlẹ̀.

Nǹkan tó ṣe pàtàkì nígbà tí èeyàn bá ń tọrọ àforíjì fún àṣìṣe ni pé ẹ̀ ń kí ènìyàn má bìnu, kí ènìyàn dẹ̀ jẹ́ kí ẹ̀ní tí ó ń tọrọ àforíjì lọ́wọ́ ẹ rí pé nítòótọ́ ni òun ti ronú piwàdà ní inú ẹ̀ṣẹ̀ tí òun ṣẹ̀.

Ah, mi ò tì dúró fún lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí rárá àti rárá. Àti ìgbà tí mo ti ń lo ẹ̀rọ ayárabíàṣá, ojújúmọ́ ni mò ń lò ó. Tí kò bá ti ẹ̀ sí iná, a máa ń wà bí a ṣe máa charge ẹ̀rọ ayárabíàṣá.

Ni ètò kan tí a máa ń wò ní ìgbà kan tí wọ́n ń pè ní "Nǹkan ń bẹ" ní eré, orí television ní MITV. Ètò yìí jẹ́ ètò pàtàkì tí wọ́n máa ń wo ní ọjọ̀jọ́ Wednesday. A máa, wọ́n máa ń sọ́ nípa àwọn ìrírí ayé.